Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé jẹ́ ọdún tó kọjá. Nínú oṣù kẹfà ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé kẹ́yìn. Ó ṣẹlẹ̀ pé nígbà yí mo ní ìdánwò ráńpẹ́ kan láti ṣe fún ìtẹ̀síwájú ẹ̀kọ́ mi. Nígbà yìí ni mo sì lọ sí ilé ìkàwé láti kàwé. Nítorí mo ń fẹ́ láti fi ìmọ̀ kún ìmọ̀ kí n sì lè gboyè kún oyè mi nínú ìmọ̀ ìṣirò àti ìṣúná owó. Nítorí náà ni mo sì lọ sí yàrá ìkàwé láti lọ kàwé. Láti ìgbà tí mo sì ti parí ìdánwò náà, mi ò tí padà lọ sí ilé ìkàwé rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo sì fẹ́ràn láti máa wọ ni àwọn ẹ̀gbà ọrùn, ago ọwọ́ àti ẹ̀gbà ọwọ́. Nítorí pé lílo ohun èṣọ́ sára máa ń mú kí ènìyàn rẹwà, ó sì máa ń buyì kún ènìyàn láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo máa ń lo gíláàsì ọrùn nígbà tí mo bá ń jáde lọ ní ìjáde ti ìgbafẹ́. Ṣùgbọ́n tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mi ò kí ń fi bẹ́ẹ̀ ń lo àwọn ohun ọ̀ṣọ́ yìí. Lẹ́yìn tí mo bá ti ibi iṣẹ́ dé, bóyá mo ní òde ìgbafẹ́ kan tàbí mo ní òde kan láti lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn mọ̀lẹ́bí mi, nígbà yìí ni mo tó máa ń lo ohun ọ̀ṣọ́ sára.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin fújì nígbà tí mo bá wà nínú ọkọ̀, nítorí pé ó máa ń jẹ́ kí inú mi kí ó dùn, kí ìrìnàjò tí mò ń rìn kí ó sì lè mú ìwúrí wá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi àwọn késẹ́ẹ̀tì fújì oríṣiríṣi sínú ọkọ mi láti lè ma gbọ wọn bí mo bá ti ń lọ ìrìnàjò. Ó sì jẹ́ wípé mo wọ ọkọ̀ àwọn akẹ́rù náà ni pẹ̀lú, mo máa ń bèèrè lọ́wọ́ dírẹ́bà ọkọ̀ láti fi orin fújì sí inú rédíò ọkọ̀ náà láti lè máa gbọ́ àwọn orin fújì yìí bí ìrìnàjò wa ti ń tẹ̀síwájú. Eléyi máa ń tù ọkàn mi lára ósì ma mú kí inú mi kí oo dùn dada oo sì ma jẹ kí ìrìnàjò náà kí oo dùn mọ mi.

Ìwà ìṣòwò mi jẹ́ eleyi tí ó ní ìbáṣepọ̀ dáadáa, tí ó sì jẹ́ eleyi tí inú àwọn ènìyàn máa ń dùn sí dáadáa láti bá mi dowó pọ̀. Nítorí mo jẹ́ ẹni tí ó láwọ̀ sí, mo sì jẹ́ ẹni tí ó jẹ́ olóòótọ́ nínú gbogbo àwọn nǹkan tí mo bá ń ṣe. Mo fẹ́ràn láti máa gbọ́ láti ọ̀dọ̀ àwọn oníbàárà, mo sì fẹ́ràn láti máa gbọ́ gbogbo nǹkan tí wọ́n dojú kọ àti ìlàkọjá wọn nípa okòwò wọn. Nítorí náà ni ìṣòwò mi se jẹ́ éleyi tí ó jẹ́ ìtẹ́wọ́gbà lójú gbogbo àwọn ènìyàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi sì ń fẹ́ láti máa bá mi mú àwọn oníbàárà mìíràn wá. Mo jẹ́ ẹni tí ó mọ̀ nípa ìṣòwò dáadáa tí mo sì ń ṣe òwò mi pẹ̀lú òótọ́ inú àti ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àwọn ènìyàn gbogbo tí won ń bá mi dòwó pọ̀ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi, mo sì máa ń lò wọ́n dáadáa pẹ̀lú. Oríṣìíríṣìí àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ni mo ní ní ilé mi. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo bá ti wá láti ibi iṣẹ́, ó máa ti rẹ mí, mo sì máa ń lo àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní ní ilé jẹ́ tẹlifíṣàn ọlọ́gbọ́n, mo ní aṣọ ojú fèrèsé tó jẹ́ ọlọ́gbọ́n, mo ní ago ọwọ́ tó jẹ́ ọlọ́gbọ́n. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá wà ní orí ibùsùn mi, mo fẹ́ràn láti máa lo tẹlifíṣàn ọlọ́gbọ́n yìí kí ó lè fún mi ní ìsinmi ránpẹ́ láti lè máa dìde ṣe ohunkóhun. Mo tun máa ń lo aṣọ ojú fèrèsé ọlọ́gbọ́n náà láti ṣí kúrò ní ojú fèrèsé kí n lè rí ìmọ́lẹ̀ nǹkan tí ó ń lọ ní ìta.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi jẹ́ àmì ìràwọ̀ Capricorn, eléyìí tí à n pè ní àmì ìràwọ̀ erùpẹ̀ èrùko. Ó jẹ́ àmì kan tí ó lágbára tí àwọn tí ó jẹ́ ẹni tó ní àmì yìí sì jẹ́ àwọn ènìyàn tí ó gbajúgbajà, tí wọ́n sì jẹ́ àwọn ènìyàn tí wọ́n lamilaka káàkiri àgbàlá ayé. Àmì yìí jẹ́ àmì tí ó fúnni ní òye, ọgbọ́n àti ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ohun gbogbo, pàápàá nípa ìṣirò owó àti nípa ìmọ̀ òwò ṣíṣe. Ó jẹ́ àmì tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí dáadáa nítorí àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó ní àmì ìràwọ̀ yìí jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ àwọn èèyàn tí ó sì kó àwọn ènìyàn mọ́ra dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń ṣe eléyìí pẹ̀lú. Mo jẹ́ ẹni tí ó ń dá iná oúnjẹ dáadáa, tí mo sì fẹ́ràn láti máa ṣe àmúlò gbogbo àwọn ǹkan. Ìdí pàtàkì tí mo sì fi ń ṣe eléyìí ni wípé, Yóò lè ràn mí lọ́wọ́ láti mọ̀. Bí mo ṣe le máa ṣe àwọn òdiwọ̀n àwọn ǹkan tí mò ń lò láti fi dá iná yìí. Ọ̀pọ̀ ìgbà míràn wà, bí mo bá dá iná oúnjẹ fún oúnjẹ ti àárọ̀, mo tún máa ń gbìyànjú láti fi ti ọ̀sán kún pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtunlò àwọn nǹkan dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń ṣe eléyìí pẹ̀lú. Mo máa ń ṣe àtunlò ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun kan tí mo ti lò lálò patì. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń lo aṣọ tí mo ti pa wọ́n tì. Ṣùgbọ́n nígbà tí àkókò kò bá sí fún mi láti fọ àwọn aṣọ tí mo ti lò, mo máa ń gbìyànjú láti lọ síbi àwọn aṣọ tí mo ti lò patì yìí, mo máa lọ ṣe àtunlò wọ́n, màá wọ̀ wọ́n. Ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ wípé àwọn bàtà tí mo ti lò tí mi ò lò mọ́. Ṣùgbọ́n bóyá nípa wípé àwọn eléyìí tí mò ń wọ̀, mi ò tí ì lọ sí ọjà láti lọ ra àwọn mìíràn. Mo máa ń lo àwọn eléyìí tí mo ti patì yìí dáadáa ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń ṣe àtunlò àwọn oríṣiríṣi àwọn nǹkan lórí, a, fóònù mi, mo sì tún máa ń ṣe àtulò àwọn nǹkan lórí ẹ̀rọ ayárabíàṣá kọ̀m̀pútà mi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù láti máa jẹ jẹ́ ẹ̀fọ́ rọ̀rọ̀wọ́. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ àdáyébá tí ó jẹ́ ẹ̀fọ́ tí àwọn bàbá ńlá wa ń jẹ ní ìgbà ayé ọjọ́un, ó sì jẹ́ ẹ̀fọ́ tí ó dùn dáadáa tí kò sí bí a ṣe ṣe tí ènìyàn kò le jẹ. Yálà bóyá a fi ata laáṣán àti àlùbọ́sà ṣe, tàbí bóyá a fi àwọn èròjà ohun aládùn púpọ̀ ṣi, bóyá bí tòmátò, ata rodo, àlùbọ́sà, irú, oríṣiríṣi àwọn ohun èròjà mìíràn láti fi ṣe, kò sí bí a ṣe se ẹ̀fọ́ yìí tí kò dùn rárá. Ó jẹ́ ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí tí mo sì ń jẹ láti ìgbà èwe mi wá, láti ìgbà tí mo ti wà pẹ̀lú àwọn òbí mi. Ó sì jẹ́ ẹ̀fọ́ tí ó jẹ́ ẹ̀fọ́ tí wọn kì í gbìn rárá. Ó máa ń dálẹ̀wò fún ara rẹ̀ ni. Àwọn kò sì le fi àwọn ohun ajílẹ̀ gbìn ẹ̀fọ́ yìí bí àwọn bíi fatalaísà wọ́n kò le fi gbìn àwọn ẹ̀fọ́ yìí rárá. Nítorí náà ni ó sì jẹ́ ẹ̀fọ́ tí ó dára tí ó sì dára fún ara tí ó sì ń ṣiṣẹ́ dáadáa nínú àgọ́ ara wa.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ìtẹríba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fẹ́ràn láti máa gba ọwọ́ mi nítorí wọ́n mọ̀ wípé mo máa ń gba ọwọ́ wọn pẹ̀lú u ìtẹríba. Yálà ẹni tí ó tó mi ní ọjọ́ orí tàbí ẹni tí kò tó mi tàbí ẹni tí ó jù mí lọ. Nítorí pé ó ṣe pàtàkì láti máa bọ̀wọ̀ fún àwọn ènìyàn láti máa kí wọn pẹ̀lú ìrẹ̀lẹ̀. Nítorí náà ni mo ṣe yan àti máa gbọwọ́ àwọn ènìyàn pẹ̀lú u ìtẹríba àti ìrẹ̀lẹ̀ ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn ni ó wà tó jẹ́ wípé wọ́n máa ń fi ẹ̀mí im'oore wọn hàn nípa bí mo ṣe máa ń kí wọn nípa gbígba ọwọ́ wọn pẹ̀lú ìtẹríba.

Oṣù kan ni mo ní fún ìsinmi ọdún. Nígbà tí ó bá tọ́ àkókò láti gba ìsinmi fún ọdún, wọ́n máa ń fún mi ní oṣù kan láti lọ sílé lọ sinmi. Nítorí mo jẹ ẹni tí ó jáfáfá ní ẹnu ìṣẹ́ tí mo sì súnmọ́ ipò ọ̀gá àgbà ní ibi iṣẹ́. Nítorí náà ni wọ́n sì máa ń fún mi ní oṣù kan fún ìsinmi ní ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí wọ́n le pè mí láti ibi iṣẹ́ nígbà tí mo bá wà nílé fún ìsinmi ọdún. Ṣùgbọ́n ní ọjọ́ kọ́jọ́ èyíkéyìí tí wọ́n bá pè mí fún iṣẹ́ ránpẹ́ ní ọ́fíìsì láti lọ ṣe, ọ̀pọ̀ àwọn ọjọ́ yìí ni wọ́n máa ń san owó rẹ̀ fún mi, tí wọ́n sì máa ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ owó irinṣẹ́ pẹ̀lú wípé wọ́n pè mí, mo sì wá fún iṣẹ́ ní ọ́fíìsi lẹ́yìn tó jẹ́ wípé mo wà nílé fún ìsinmi.